Ṣé o máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì o. Nítorí wípé àti mo ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó jẹ́ kí nǹkan rọrùn gidi fún mi. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń ra nǹkan lórí Jumia àbí Temu. Àmọ́ kí n tó ra àwọn nǹkan náà, mo máa ń wò fínnífínní. Nítorí wípé mi ò ní fẹ́ kí n ra nǹkan kí wọ́n fi rọ́pò nǹkan mi fún mi. Lélè tó sì jẹ́ wípé nǹkan tí mo mú náà náà, náà fi ránṣẹ́ sí mi. Mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì gan-an ni. Nítorí wípé kò kín ń jẹ́ kí n ná owó àti lọ sọ́jà lọ rà á. Lọ́pọ̀ ìgbà ni ó máa ń jẹ́ wípé owó tó máa fi fi rán sí mi yẹn, tó máa máa fi-- tó máa fi nǹkan tí mo rà fi ránṣẹ́ sí mi kò ní tó owó tí màá fi wọ ọkọ̀ lọ sí ọjà lọ fi ra. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mi ò ní mọ ibi tí mo ti máa rí nǹkan tí mo fẹ́ rà náà. Mi ò ní mọ ibi tí mo ti máa ríra. Káàkà tí màá fi máa dára mi láàmú, màá yá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá lọ sí Jumia àbí kí n lọ sí Temu. Màá sì wá nǹkan tí mo fẹ́ rà. Lọ́pọ̀ ìgbà ló máa ń wà ní ibi bẹ̀. Màá sì rà á lórí ibẹ̀. Ni, ẹ́ẹ́, àárín ọjọ́ márùn-ún, nǹkan tí mo rà yóò wá bá mi. Owó tó yẹ kí n fi wọkọ̀ lọ sí ọjà, òun náà ni wọ́n á fi ránṣẹ́ sí mi tí màá sì gbà á lẹ́nu ọ̀nà ilé mi tí mo ṣe máa ń ṣe nú. Ó jẹ́ kí ayé rọrùn gan-an ni. Àti wípé pẹ̀lú ipò tí mo wà aí, oyún tí mo ní kò jẹ́ kí n ráyè máa rìn kiri. Kò jẹ́ kí n ráyè máa pọ́ orun kiri. Lọ́pọ̀ ìgbà ló máa ń rẹ̀ mí gidi. Mo sì n'ilò nǹkan tó pọ̀. Mi ò sì ti bí mọ́. Àti wípé mi ò súnmọ́lé ní ìlú tí mo wà. Kò sí ẹni tí mo fẹ́ máa ránṣẹ́ káàkiri. Púpọ̀ nínú àwọn tó wà láyi ká mi àgbàlagbà ni wọ́n. Èsì mọ̀ pé ọmọ Yorùbá gidi ni mí. Mi ò mọ̀ bó ṣe ń rán agbà ń ṣẹ́ o. Kàkà tí màá fi wá ti ẹ̀ máa dára mi láàmú. Màá yá bó sórí íńtánẹ́ẹ̀tì, màá ra nǹkan tí mo fẹ́ rà tí mo ṣe máa ń ṣe nú lọ́pọ̀ ìgbà mi. Àmọ́ nígbà mìíràn náà tí ó ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì o dẹ́rùn. Àgàgà ìgbà tó bá jẹ́ pé nǹkan tó o fẹ́ rà kò sí lórí Jumia, kò sí lórí Temu. Bóyá o rí afẹ́fẹ́ bí, ẹ́ẹ́, WhatsApp àbí Instagram àbí TikTok ló wà, tó sì mọ ẹni tó ń tajà náà. Nígbà mìíràn wọ́n lè lu e ńjíbìtì. Wọn á lu e ńjíbìtì, wọ́n á gba owó. Nítorí wípé o gbúdọ̀ san owó kó tó gba ọjà tó fẹ́ rà o. Bá wọn ṣe máa ń ṣe nìyẹn lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣẹ̀ wá fi ránṣẹ́. A sì lo ọjọ́ mélòó kan kó tó dé ọ̀dọ̀ rẹ kó ṣe ẹsẹ̀kẹsẹ̀ ni wá rí. Ẹlòmíràn lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ti gba owó ṣá kò tán, o ní rí wọn pè mọ́. Kò sí bó ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ mọ́. Wọ́n á ti gba owó, wọ́n á ti lu e ńjíbìtì. O ní rọ́jà, o ní rí kankan. Bi e lo mi ṣe máa ń ṣe nú. Torí náà kí n tó ra nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì, màá rí láti àrí dájú wípé ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀, bóyá mo mọ̀ tàbí kó jẹ́ ibi tó jẹ́ wípé gbogbo èèyàn ni máa ń ra nǹkan níbẹ̀ tí wọ́n sì kì í lu e ńjíbìtì. Àwọn ibi tí mo ti máa ń ra nǹkan. Nítorí lóòótọ́ agbẹjọ́rò ni mí, àmọ́ ibo ni mo fẹ́ wá ẹni tí mo ra nǹkan lọ́wọ́ rẹ̀ dé? Owó tí màá tì ẹ fi máa wá wọn kiri náà ṣé kò ti ju owó ọjà tí mo rà lọ? Kí wá làárì dájú wípé màá ti ẹ wá rí wọn mú. Àti wípé ṣé pẹ̀lú oyún inú mi ni màá máa wá ẹ̀yàn kan kiri lórí èèló? Kàkà bẹ́ẹ̀, mo máa ń gbọ́n fáfa ni o tí mo bá ti fẹ́ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Màá rí láti dájú pé ibi tí wọ́n ti ni lù mi ńjíbìtì ni mo ti fẹ́ rà. Nítorí pé àwọn ara íńtánẹ́ẹ̀tì máa gbowó wọn. Àwọn náà máa ń bẹ̀rù àwọn oníjìbìtì, wọ́n á gbowó wọn kó tó fi ọjà ránṣẹ́ sí ọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn náà má ń-- ló máa ń sọ wípé àwọn tajà f'áwọn kan wọn ò san owó àbí wọn ti ẹ̀ rí wọn mọ́. O sì mọ̀ pé ọjà íńtánẹ́ẹ̀tì, ọjà òkùnkùn ni, ọjà íńtánẹ́ẹ̀tì ọjà òkùnkùn ni o. Nibó làwọn náà fẹ́ wá wọn dé? Torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe bẹ́ẹ̀.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù tó pọ̀ gaaani. Lóòótọ́ orílè èdè tí mo wà kò tutù bí àwọn orílè èdè kan bí UK, bí US, bí Canada. Àmọ́ ní ibi tí mo wà ní orílè èdè mi, òtútù máa ń pọ̀ gaaani níbẹ̀. Ọ̀dọ̀ àwọn ibi táwọn Haúsá wà, òun ni mò ń gbé. Ní ilé tó jẹ́, ẹ Federal Capital Territory, Abuja ní Nàìjíríà ni mo wà. Òtútù tí máa ń pọ̀ gan tó bá ti di ìgbà ọyẹ́. Ní ìgbà kan rí ni mo wà ní Kano. Òtútù Kano máa ń pọ̀ gan. Gbogbo ìmú àdí, gbogbo ara a máa gbọ̀n. Ojú gan ò ní ríran. Ṣé lo maa dàbí wípé snow fẹ́ jábọ́? Bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe Kano n gbà náà. Èmi sì wá jẹ́ èèyàn kan tó jẹ́ wípé bí mo ti ń gbé níbi tó rú ti pọ̀ gan, èmi òtútù á sì mú èmi torí pé olótútù gidi ni mí. Mi ò fẹ́ràn òtútù rárá, rárá. Bẹ́ẹ̀ sì ni, èèyàn olómi ara-- ará tó lomi lára gidi ni mí o. Àmọ́ olótútù ni mí síbẹ̀ náà. Èmi fẹ́ràn ibi tí ò bá tutù, tí ò sì gbóná. Torí náà ni ẹ̀rọ ìmúlẹ̀ òtútù tí mo ní, èmi ò kí ń lò ó. Nítorí pé ó tún máa ń dá kún òtútù tó n mú mi ni. Gbogbo ìgbà tí ń bá fẹ́ sùn, aṣọ òtútù ni mo máa ń wọ̀ sùn. Kaka tí màá fi wọ aṣọ ọ̀run tí ń bá tún jí náà. Àfi tó oruń bá yọ, tó oruń o bá ti yọ, aṣọ òtútù náà ni màá máa wọ̀ kiri inú ilé. Torí bẹ́ẹ̀ mo ní oríṣiríṣi aṣọ òtútù. Àwọn aṣọ òtútù tí mo máa ń wọ̀ tó máa máa mú ori ọkọ mi wú. Nítorí, à, mo gbúdọ̀ máa wọ aṣọ tí ó máa mú ori ọkọ mi wú o. Oun lè jẹ́ kí n lọ sọ́jà tí mo wá àwọn aṣọ òtútù bẹ́ẹ̀. Mo ní aṣọ òtútù tó pọ̀ gaaani. Àmọ́ tí mo ṣe wá kórira òtútù tó. Bẹ́ẹ̀ náà ni mo kórira ooru o. Mo kórira ooru gaaani. Tó jẹ́ wípé tí ooru bá n mú mi, gbogbo ojú mi àti ọrùn mi ni ó máa ń ṣú nígbà mi tí máa wá rí bákan. Tẹ́mi fúnra mi gan, ò lè fẹ́ràn bí mo ṣe rí. Tí màá wá ní láti máa lo oríṣiríṣi pé kí àwọn kíní náà lè kúrò lára mi. Èmi ò fẹ́ràn ibí tó bá gbóná o. Mi sì fẹ́ràn ibí tó bá tutù pẹ́. Ní, torí náà ló fi jẹ́ wípé nígbà ooru o là wọn ibí kan tí mo ò ní dúró sí. Èmi máa kúrò n bẹ ni bi Kano. Bi Kaduna bí Jos. Nígbà òtútù náà, màá tú kúrò n bibẹ nítorí wípé mi tun lè faradà òtútù wọn náà. Èèyàn tí ò fẹ́ràn ìnira rárá, rárá, rárá, rárá, òun ni mí. Torí bẹ́ẹ̀ mo ní àwọn aṣọ kan. Ni àwọn aṣọ tí ò kí ń ṣe aṣọ òtútù tí ò sì tóbi rárá, rárá tó máa máa jẹ́ kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ sinmi tó sì máa máa dá ọkọ̀ mi lọ́rùn gidi ni Mo fẹ́ràn atẹ́gùn lélẹ̀ tó jẹ́ atẹ́gùn gidi tí ń ṣe atẹ́gùn láti inú ẹ̀rọ òyìnbó. Mo fẹ́ràn kí n máa gba fẹ́ lábẹ́ igi àbí kí n jókòó síwájú ìta ní àárọ̀ kùtùkùtù àbí ní ìrọ̀lẹ́. Atẹ́gùn àwa máa fẹ́. Irú àwọn atẹ́gùn bẹ́ẹ̀ ni mo fẹ́ràn. Kì í ṣe atẹ́gùn tó máa jẹ́ kó tutù mú mi rárá, rárá, Àwọn atẹ́gùn tó máa jẹ́ kí ara mi, àwọ̀ mi kó tú gan máa dán sí i. Irú àwọn atẹ́gùn tó máa ń jẹ́ kí ọkàn èèyàn tún bá le si, òun ni mo máa ń fẹ́ràn. Nínú, ibi tí mò ń kó àwọn aṣọ mi sí, aṣọ oríṣiríṣi ló wà níbẹ̀. Aṣọ ńlá nítorí pé mi ò fẹ́ràn kí ara mi máa ṣíkalẹ̀. Àyàtọ̀ sí ti bá wà nílé pẹ̀lú olólùfẹ́ mi. Mo ní àwọn aṣọ ńlá, mo sì ní aṣọ òtútù tó pọ̀. Mo sì ní àwọn aṣọ péńpé tó yẹ kí ìyàwó gidi mọ wọ fún ọkọ rẹ̀ nínú ilé. Mo ní aṣọ òtútù tó pọ̀ gan. Ẹgbẹ́ kan ni mo kó sí. Mo sì kó aṣọ péńpé sẹ́ ẹgbẹ́ kan. Bẹ́ẹ̀ náà ni mo kó àwọn aṣọ ńlá tí mo máa ń wọ̀ jáde lọ sí igboro s'ẹgbẹ́ kan.

Irú orin tí mo fẹ́ràn gbọ́, èmi jẹ́ ẹnìkan tó fẹ́ràn kó máa kọ orin gan ni. Mo sì ní ohun aramándà. Nítorí náà, irú orin tí mo fẹ́ràn gbọ́, òun ni orin tí olórin náà bá ń kọ orin tó ohùn rẹ̀ á dà ṣáká tí ó sì dùn gan ni. Irú àwọn orin tí èmi náà fún ara mi lè máa kọ láti fi lè jẹ́ kí ohun mi kó tún dà sí. Irú àwọn orin náà ni mo fẹ́ràn kí n máa gbọ́. Yàtọ̀ sí pé kí olórin fún ara rẹ̀ kó mọ orin kan tí kì í ṣe ẹ̀rọ ni wọ́n fi jẹ́ kó orin dùn. Mo fẹ́ràn orin tó bá ní ìtumọ̀ gan ni. Kì í ṣe àwọn orin tó jẹ́ wí pé ìṣọkúsọ ni wọ́n máa maa sọ ninibe. Èmi ò fẹ́ràn kí ǹkan máa jó sí lù lásán, kí ǹkan máa fò sókè, kí i máa ṣe rádaràda. Mo fẹ́ràn orin tí, tó máa mí sí ọkàn mi, tó máa mí sí ẹ̀mí mi, tí màá mọ̀ wí, tí màá ti ẹ̀ kẹ́ kọ́ nínú ẹ. Àbí àwọn orin tó bá ládúrà nínú, kó ṣá ti ní ìtumọ̀. Bí ó tiẹ̀ ń ṣàdúrà, orin, àwọn orin ìtàn, orin, àwọn orin ìtàn. To je wipé tí ọmọ bá gbọ́ lẹ́nu èèyàn kò ní dàbí orin rádaràda. Èmi ò fẹ́ràn orin rádaràda, n tèmi o. Àwọn orin ayé, táwọn èèyàn gbọ́ ńsin mi ò fẹ́ràn wọ́n o. Kò wá ní irú ẹni tó kọ orin náà, toorin náà bá ṣá ti dùn, tóhun ẹni tó kọrin náà dùn, tóorin sì ní ìtumọ̀, èmi á gbọ́ o. Kò bá jẹ́ orin Yorùbá, kò bá jẹ́ orin èdè Gẹ̀ẹ́sì tàbí kó jẹ́ orin hausa àborin Igbo, bó ti ẹ̀ jẹ́ ti Chinese àbí Korean. Níwọ̀n bá àgbà tí ń bá ti mọ ìtumọ̀ ǹkan tí mọ ń kọ, tóhun ẹni tó kọ orin náà sí ìdùn, tóorin fúnra ra rẹ̀ síìdùn, tó sì jẹ́ orin tí mo lè máa fi kọ ohun mi láti dà sí, èmi máa gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀. Èmi ò fẹ́ orin tí màá máa gbọ́ táwọn èèyàn máa kọjá táa máa wopé, "àh! Ṣee lagbájá náà ló ń gbọ́ irú àwọn orin báyìí." Èmi ò fẹ́ iru orin tí màá máa gbọ́ táa máa fojú burúkú wò mí. Ṣẹ̀ mọ̀ pé àwọn ǹkan bẹ́ẹ̀ máa ń sọ púpa púpọ̀ lára èèyàn. Èmi ò, èmi ò sì wá ẹgbin kankan lórí aṣọ funfun tèmi o. Ẹni àpọ́nlé gidi ni mí. Bẹ́ẹ̀ ni. Bó sì jẹ́ orin ayé náà lohun ẹni tó kọorin náà dùn tó sì ní ìtumọ̀, màá gbọ́ o. Bẹ́ẹ̀ ni. Lóòótọ́ Mùsùlùmí òdodo ni mí. Ṣùgbọ́n mi ò kí ń sábà ń gbọ́ orin Mùsùlùmí nítorí wípé púpọ̀ nínú ìgbà ni, ọ̀ ohun wọn kò kín dùn fún ara lára rẹ̀. Ẹ̀rọ lo máa fi ń jẹ́ kó dùn. Àti wípé mo tiẹ̀ lè máa mọ ìtumọ̀ ǹkan tí wọ́n ń kọ. Kàkà tí wọ́n bá ń kọ ní èdè mìíràn tí ò kí ń ṣe àwọn èdè tí mo gbọ́ bí èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì àti èdè Lárúbáwá. Tó bá ti jẹ́ èdè mìíràn bí èdè Palestine, Malaysia, mi ò ní lè, mi ò ní lè gbọ́. Àwọn orin Mùsùlùmí Yorùbá náà tí wọ́n máa ń kọ, à, èmi ò like àwọn ohun Fuji. Gbogbo ǹkan tó bá ti ń jọ Fuji bó ti ẹ̀ jẹ́ Quran ni wọ́n ń ká tóohun náà ti ń jọ ohun Fuji, èmi ò fẹ́ràn rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èmi sábà ń gbọ́ orin Mùsùlùmí o. Èmi sábà ń gbọ́ orin Mùsùlùmí. Àwọn tó bá ń sábà kọ irú àwọn orin tí èmi máa ń fẹ́ràn, òun ni àwọn òyìnbó. Ohun wọn máa ń dùn gan ni. Nígbà mìíràn o ti ẹ́ ni gbọ́ ohun ẹ̀rọ amórìndùn, amóhundùn kankan nínú orin wọn. Tó sì jẹ́ wípé tí eniyan lásán tó kan rọ̀ra mọ orin kan fẹ́rẹ́ fẹ́ bá gbìyànjú láti kọ, ohun rẹ̀ ó ha. Irú àwọn orin bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ torí wípé, àh! Ó máa ń jẹ́ kí ń gbìyànjú láti lè kọorin dáadáa kóohun mi dùn sí. Nítorí wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí bá ń kọ orin, tí mo sì mọ̀ wípé ǹkan tí mò ń kọ ó dùn gbọ́ létí èmi, ó máa mú nu dùn. Lára àwọn ǹkan tí mo máa ń fi dára yá nu o. Lára àwọn ǹkan tí màá ń ṣe nígbà tí m bá ti, nígbà àkókò tí mi bá ti ṣiṣẹ́ nu. Mo máa ń fẹ́ràn kí n máa kọorin. Àwọn èèyàn sì máa ń fẹ́ràn ohùn mi gaaan ni.

Ṣé o máa ń sáré? Nígbà tí mo wà ní kékeré, wọ́n fi mí jẹ oyè àwọn tí ó máa ń sáré àti tí ó máa ń ṣe àwọn nǹkan tó bá jọmọ eré nígbà tí mo wà ní, ẹ́, primary school. Nígbà náà, mo máa ń sáré gan o. Lóótọ́ láti kékeré ni mo ti jẹ́ èèyàn tó lomi lára. Kì í wá ṣẹ́ omi ara tó pọ̀ gan. Omi ara tí mo ní, ó máa ń jẹ́ kí n dàbí pé mo dàgbà ju ọjọ́ orí mi lọ. Sára kì í ṣe sí ojú. Torí bẹ́ẹ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń rò pé mo dàgbà ju àwọn tẹ́gbẹ̀ mi lọ. Wọ́n sì máa ń rò wípé ó yẹ kí ń jẹ́ èèyàn kan tó máa le dárí wọn. Wọn wá fi mí jẹ oyè náà. Nítorí oyè yìí kì í ṣe wípé mo fẹ́ràn kí n kúkú máa sáré. Àmọ́ torí oyè tó ń fi mí jẹ yìí, mo máa ń sáré gan-an ni. Wà á ní ọmọ obìnrin kan tó mọre sá ju mi lọ. Ẹni yẹn ló máa ń gba ipò kìíní. Àmọ́ nígbà tó yá, èmi fún ara mi bẹ̀rẹ̀ sí ní gba ipò kìíní títí, títí, títí tí mo fi kú jáde kúrò ní ilé ìwé primary tí mo fi wá lọ ilé ìwé mìíràn kó tó di wípé mi ò wá sáré mọ́ ní ilé ìwé. Àárín àwọn ọkùnrin ni wọ́n bí mi sí. Mo ní àwọn àbúrò mẹ́rin. Èmi àti àwọn àbúrò mi, a máa jọ ń sa eré táa máa wo ẹni tó lè sáré jù. Lóòótọ́, púpọ̀ nínú wọn ló lè sáré jù mi lọ. Bíi méjì lè sáré jù mi lọ nígbà náà. Àwọn ọmọ ọkùnrin kúkú ni wọ́n. Egun wàhálà sì ló wà lára wọn. Ṣé mi ò wá gbìyànjú tí bá lè sáré ju méjì lọ? Mo máa ń bá wọn sáré gan nìgbà náà. Àmọ́ nígbà tó yá, nígbà tí wọ́n padà ń fi mí jẹ àwọn oyè oríṣìíríṣìí ní ilé ìwé tí mo wà, nítorí wípé gẹ́gẹ́ bí mo ti sọ, èmi ni mo máa ń kéré jù ní ilé ìwé mi o. Mo máa ń kéré ju gbogbo wọn lọ nítorí wípé mo tètè wọ ilé ìwé, mo sì mọ̀ we. Torí bẹ́ẹ̀, ẹ̀kọ́ mi yá gan-an ni. Àmọ́ torí pé mo jẹ́ èèyàn tó lomi lára, mo máa dàbí pé mo ju àwọn tó kù lọ. Wọ́n máa wá fi mí ń jẹ oríṣìíríṣìí oyè, oyè àṣiwájú. Gbogbo àwọn oyè wọ̀nyí ò tì ẹ́ jẹ́ kí n wá ráyè àti máa sáré àti máa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ náà mọ́. Àti wípé irú ilé ìwé tí mo lọ, ilé ìwé Mùsùlùmí ni. Nígbà náà dè ni wọ ò Nígbàgbọ́ nínú ko obìnrin máa ń sáré. Wọ nígbàgbọ́ pé tóbirin bá ń sáré, aṣọ rẹ̀ ó ká sókè. Àwọn nǹkan tí ò sì yẹ kí ọkùnrin máa rí, ọma máa rí. Lóòótọ́ inú wa ò dùn gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé wípé àwọn nǹkan táwọn ọmọ ilé ìwé mìíràn ṣe àwa ò ṣe. Àmọ́, nígbà táwọn òbí wa ò sọ̀rọ̀, kò sí nǹkan tí àwa ò lè ṣe sí. Ìgbà yẹn ni mi ò wá sáré mọ́ o tí mo fúnwá di ẹni tí ò fi lè bẹ́ẹ̀ lé sáré gidi. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ gíga, mo nígbàgbọ́ wípé mi ò lè sáré mọ́. Àmọ́ ọjọ́ tí mo wá padà rí pé mo sì lè sáré, pé eré sì wà lẹ́sẹ̀ mi, òun ni ọjọ́ tí iná yabo ilé ìwé mi, iná yabo ilé ìwé mi kò sì jìnnà sí yàrá mi ní ilé ìwé náà. Kíá kíá ni mo bẹ́ẹ̀ wọ yàrá tí mo gbé àwọn páálí ìdánwò mi tí mo fò síta. Gbogbo ẹni tó rí mi lọ́jọ́ náà ló yà lẹ́nu. Àti ẹni tó tóbi tó mi àti ẹni tí ò lomi lára tó mi, gbogbo wọn pátá ni wọ́n fi seyìn. O wá ń yà wọ́n lẹ́nu wípé àṣé mo lè sáré. À! Mo sọ fún wọn wípé bó ti yà wọ́n lẹ́nu ló ṣe yẹ mí náà lẹ́nu wọn torí ó ti pẹ́ tí mo ti sáré wọn. Kò sí nǹkan kan tó ń gbé mi sáré. Ọmọ jẹ́jẹ́ ni mí, kò dẹ́ sí nǹkan kan tó máa ń kà mí láyà. Mo ṣe wà. Torí bẹ́ẹ̀ èmi ò kí ń sáré. Àmọ́ nísìnyí, ṣé mo ṣì lè sáré sá? Hmm. Ṣé pẹ̀lú ọmọ tó ti ẹwà ninu mi ni ó máa sáré kíri? Bóyá màá gbìyànjú rẹ̀, màá wo bóyá ẹré sì wà lẹ́sẹ̀ mi ní ọjọ́ kan.

Ah! Ṣe o máa ń wọ fìlà? Emi má jẹ́ eyan tí ò kí ń wọ fìlà o, nítorí pé lọ́pọ̀ ìgbà ni orí máa ń fọ́ mi. Àgàgà nígbà tí mo wà ní kékeré, mo rántí pé nígbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́ pámárí, mo máa ń gba orí mọ́lẹ̀ gidi nítorí pé eréepá tí àwọn àbúrò mi ọkùnrin máa ń ṣe lèmi náà máa ń ṣe, eréepá burúkú tó ń ṣe lèmi náà máa ń ṣe nígbà náà. Nítoríbẹ́ẹ̀, mo máa ń gba orí mọ́lẹ̀ gidi. Nítoríbẹ́ẹ̀, orí máa ń fọ́ mi gaaán ni. Torí náà bá bẹ̀rẹ̀ báyìí, àwọn bàbá mi àti ìyá mi wọ́n máa ń gbé mi lọ ilé ìwòsàn ni. Ah! Bẹ́ẹ̀ lo burú tó nígbà náà tí màá máa wa omi lójú, tí màá fi ọwọ́ di orí náà mú, tí màá máa wá, ẹ́, aṣọ tí màá fi di orí náà. Ṣé ló máa dàbí pé kí ń gbé orí náà kí ń gbé kalẹ̀ lórí mi? Bẹ́ẹ̀ lọ ṣe máa ń ṣe mi nígbà náà. Ìgbà tí, ìgbà náà a rò pé, ẹ́, àrùn ojú ni mo ní torí pé orí náà máa ń fọ́ mi mọ́ ojú ni. A máa ń lọ sí ilé ìwòsàn láti lọ wo ojú mi. Àmo gbogbo ìgbà ni àwọn dókítà máa sọ fún mi pé kó dá ojú mi rína ju gíláàsì lọ. Ìgbà náà la wá lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń yẹ orí wò, tó wá sọ fún mi pé ó ní àrùn kan tí mo ní tí ò kí ń ṣe àrùn ọpọlọ àmo tó jẹ́ kí orí máa fọ́ mi tó lẹ́yìn tó ń pè ní migraine. Àwọn migraine ni mi kò tíì kí ń ṣe ǹkan tí ó ní agbára gidi. Wọn wá sọ fún àwọn òbí mi pé kí wọ́n wá máa jẹ́ kí ń máa wo ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jù àbí, ah, amóhùnmáwòrán jù pé irú àwọn ǹkan bẹ́ẹ̀ máa tún jẹ́ kí orí fífọ́ náà ó pọ̀ sí i. Àti wípé tí ǹkan bá ti fẹ́ máa ń dà mí lọ́pọ̀lọpọ̀ kí ń máa jù ú lẹ̀ mi kíákíá torí torí fífọ́ náà bá bẹ̀rẹ̀ tí mo sì gbìyànjú láti máa ṣe ǹkan tí mò ń ṣe náà, ó máa di ǹkan tí, ẹ́, tí mi ò ní lè dá ṣe mọ́. Torí bẹ́ẹ̀, àmọ́ láti ìgbà náà, orí ṣe bá ń fọ́ mi nígbà yẹn, mi ò rántí ìgbà tó ti è fọ́ mi bẹ́ẹ̀ mọ́. Ó ti pẹ́ gan-an. Ìgbà tí orí fọ́ mi gbẹ̀yìn, ó ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí mo wà ní ìpele ẹ̀ka àrùn. Nígbà náà ni mò ń gbáradì fún, ẹ́, ni mò ń gbá-gbáradì fún competition kan tí a fẹ́ lọ ṣe lókè òkun tí a kàwé kàwé. Ìgbà náà dè ni mo ti fẹ́ parí ẹ̀kọ́ mi, mo sì máa ṣe àwọn ìdánwò tó le gan. Mò ń kàwé fún àwọn ìdánwò mi, mo sì ń kàwé fún ìgbáradì. Ìgbà yẹn ni orí náà tún fọ́ mi tí mo máa padà sí ilé ìwòsàn tí wọ́n wá ka àwọn ògùn kan fún mi pé kí mo lo. Lótọ́, ìwé tí mò ń kà, èyí lè fi sílẹ̀ nítorí pé ògo ilé ẹ̀kọ́ mi ó rọ̀ mọ́. Ògo tèmi náà rọ̀ mọ́ àti wípé, ẹ́, ìdánwò tí mo fẹ́ ṣe, ayé tèmi fún ara mi rọ̀ mọ́. Ṣé mo wà lè fi irú ǹkan bá wọn sílẹ̀? Mo kàwé náà mo sì yọjú o. Àmọ́ nígbà tó yá, orí tó ń fọ́ mi ó fi mí sílẹ̀. Mo kò gbìyànjú láti máa máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi púpọ̀ jù mọ́ ni fún ìgbà náà. Ìwé nìkan ni mo wá ń kà tí mo sì ṣe ìdánwò mi tí mo yege, mo sì ṣe ìgbáradì náà mo yege. Torí bẹ́ẹ̀ ni mi ò kí ń ṣe wọ fìlà o. Mi ò kí ń fẹ́ di ǹkan tó máa jẹ́ kí orí fọ́ mi mọ́ mi lórí torí pé àti fìlà àti gèlè gbogbo rẹ̀ ló máa ń jẹ́ kó orí fọ́ mi. Mi sì kì í gbẹ́rù sórí nítorí pé orí fífọ́ yìí kì í ṣe ǹkan tó dẹrùn. Ah! Kì í ṣe ǹkan tó dẹrùn rárá. Kò sọ orí fífọ́ lásán. Àwọn orí fífọ́ bíi ru ẹ̀lẹ́ ó tún ní ìpele kan. Torí bẹ́ẹ̀ ni mi ò kí ń ṣe wọ fìlà o. Ko da, mò ní fìlà kankan.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Àh, ẹ̀ẹ̀kan péré ni mo gun ọkọ̀ ojú omi nítorí wípé mo jẹ́ ẹ̀yàn kan tó máa ń bẹ̀rù omi tó pọ̀. Mi kìí fẹ́ súnmọ́ omi tó pọ̀ rárá rárá. Bẹ́ẹ̀ náà ni mo tún ṣì fẹ́ràn omi tó, àh, mo fẹ́ràn kí n máa wo omi. Àmọ́ ẹ̀rù omi náà máa ń bà mí torí mo máa ń rò lọkàn mi pé tó bá lọ gbé mi lọ́kọ. Àmọ́ èèyàn kan, èèyàn kan tí mo fẹ́ràn gan an óun lọ mú mi gun ọkọ̀ ojú omi lẹ́ni tí mọ ń pè ní adé orí mi lónìí tí a jọ lọ sí ẹ̀gbẹ́ omi kan, a sì gun ọkọ̀ ojú omi. Ẹ̀rù o sì bà mí kódà mo fẹ́ràn bí mo ṣe gun ọkọ̀ náà lọ́jọ́ náà. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí wípé mi ò dá wà lọ́jọ́ náà. Olólùfẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ó jẹ́ lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi tí tọ jẹ́ pé tí mo bá rántí, inú mi máa ń dùn un. Àní lọ́jọ́ tí mo gun ọkọ̀ ojú omi, oríṣiríṣi nǹkan ni mo ṣe lọ́jọ́ náà. Kódà mo tún gun ẹṣin fún ìgbà àkọ́kọ́. Bẹ́erù ṣe máa ń bà mí tó mo gun ẹṣin láìbẹ̀rù nítorí wípé mi ò dá wà. Ọkàn mi báalè nítorí pé olólùfẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo gun ẹṣin yìí mo gùn bí i pé ó ti pẹ́ tí mo tẹ̀ tí ń gun ẹṣin. Mo gun ẹṣin bí àwọn agẹṣin kọ́ lẹ̀. Mo tún ṣe oríṣiríṣi ní ọjọ́ náà. Ó tì lẹ̀ jẹ́ pé lọ́jọ́ tá ń wí yìí, orí fọ́ mi nítorí pé inú oòrùn la ti gun ọkọ̀ ojú omi tóruń sì wọ àtàrí mi ni. Orí fọ́ mi gan an. Wọ ò gbádùn ara mi lọ́jọ́ náà. Àwọn olólùfẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ó sì ra àwọn nǹkan dídùn torí mo jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn nǹkan tó dùn gan an ni, tí mo sì gbádùn gan an lọ́jọ́ náà àti irú àwọn oúnjẹ tí a jẹ. Àh, wọ ò lè gbàgbé. Wọn ò lè gbàgbé o. Tó bá tún di ọjọ́ ìmí tí bá fẹ́ gun ọkọ̀ ojú omi, èmi ò ní fẹ́ gùn pẹ̀lú ẹni kankan o yàtọ̀ sí àwọn èèyàn tí mo bá fẹ́ràn bíi bàbá mi àbí ìyá mi, àbí ẹ̀gbọ́n mi àbá àwọn àbúrò mi. Àmọ́ màá fẹ́ràn kí n gùn un pẹ̀lú olólùfẹ́ mi torí wípé ọkan mi yóò bá lè, inú mi a sì dùn pé olólùfẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi yóò jẹ́ kí ọjọ́ náà kó dùn mọ mi lẹ́nu ju kí ẹlòmí wà n bẹ́ lọ. A! Ní ọjọ́ náà tá gun ọkọ̀ yìí, oríṣiríṣi nǹkan la rí, àrerin rerin, àfààwọn èèyàn ṣe yẹ̀yẹ́, a sọ̀rọ̀ ìfẹ́. Hmm, ó tún lá àwọn nǹkan kan tí a ṣe tí wọ ò ni sọ o àmọ́ tí wọ ò lè gbàgbé láíláí ní ọjọ́ tá ń wí yìí. Pẹ́ kí n tó délé, ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan ni mo sì ń gbé nígbà náà. Ọkọ̀ wọn ò bá lè, ọkọ̀ wọn ò bá lè rárá, rárá, títití tí mo fi délé. Nítorí wípé mo jẹ́ ọmọ kan tó jẹ́ wípé tí n bá ń jáde, àwọn òbí mi máa ń fọkọ̀ gbé mi jáde ni àbí kí wọ́n ní kí kan ninu àwọn ẹ̀gbọ́n mi àbá àwọn àbúrò mi kó gbé mi jáde. Lóótọ́ mọ lè wa ọkọ̀, àmọ́ wọn o kìí fẹ́ kí n máa dá wọ́kọ̀. Wọ́n máa ń fẹ́ kí ẹ̀yàn wà pẹ̀lú mi nítorí wípé wọ́n máa ń fẹ́, ẹ́, ìwùwà símí bíi ọmọ ọba ni. Wọ́n máa ń fẹ́ kí n máa, kí n, kí n máa lo ilé ayé olórí. Àmọ́ ní ọjọ́ náà ilẹ̀ ti ṣú. Olólùfẹ́ mi nílò láti lọlé, kò sì lẹ tẹ̀lé mi délé torí pé ẹ̀gbọ́n mi wà nílé o. Hmm, ẹ̀gbọ́n mi wà nílé. Mo wá nílò láti wọ ọkọ̀ márúwá tó gbé mi délé. Mi ò sì mọ àdúgbò ibi tí mo ti wọkọ̀ dáradára. Ọkàn mi ò bá lè títití tí mo fi délé. Àfi ìgbà tí mo tó wọ inú ilé tí mo rẹ́ ẹ̀gbọ́n mi àti ìyàwó rẹ̀, ọkàn mi tó bá lè lọ́jọ́ náà. Àmọ́ ṣáà ṣe ló dàbí bẹ́ pé kí n padà sí ọ̀dọ̀ olólùfẹ́ mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù. Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù. Oríṣiríṣi àjọ̀-àjọ̀dún ni mo máa ń ṣe. Ọmọ Mùsùlùmí ni mí. Torí bẹ́ẹ̀ a máa ń ṣe iléyá, a sì máa ń ṣe ìtúnnu àwẹ̀. A máa ń ṣe àjọ̀dún ìgbéyàwó. Ibi tí mo ti wá, wọ́n máa ń ṣe òkú dáradára, a sì máa ń ṣe ìsọmọlórúkọ. Àmọ́ nínú gbogbo àwọn àjọ̀dún yìí, kò kúkú si e lé tí mi ò fẹ́ràn. Tó bá di ọjọ́ iléyá, mo máa wọ aṣọ tuntun nínú àwọn aṣọ ìgbàlódé tó dára jù. Màá sì ya ọ̀pọ̀lọpọ̀ àwòrán. Ìgbà àjọ̀dún ni mo máa ń sábà yà àwòrán. Mi ò kí ń dédé yà àwòrán o. Èmi ò kí ń dédé yà àwòrán. Àmọ́ tó bá ti di ìgbà àjọ̀dún, màá kun ojú mi, màá wọ aṣọ tó dára jù tí mo ní, màá sì ya àwòrán, màá fi sórí afẹ́fẹ́. Ǹkan tó máa ń jẹ́ kí àjọ̀dún iléyá kó dùn fé mi nìyẹn o. Torí pé ọjọ́ náà n ó yà àwòrán, n ó sì dára torí n ó kun ojú mi dáadáa. Màá sì wọ lára àwọn aṣọ tó dára jù tó jẹ́ aṣọ ìgbàlódé lọ́jọ́ náà. Oúnjẹ ọjọ́ náà kò kúkú ń ṣe ilé tí mi ò jẹ rí àbí tí mi ò ní jẹ tó bá di ọjọ́ kejì. Kò sì ohun ló ń jẹ́ kí àjọ̀dún iléyá dùn fún èmi. Àjọ̀dún ìtúnu àwẹ̀. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àjọ̀dún ìtúnu àwẹ̀, but tó bá lọ jú, ibi tí mo bá ti ṣe àjọ̀dún náà, tó bá ṣe pé ilé ni mo wà, tí bá ti rí àwọn òbí mi, àwọn àbúrò mi, inú mi a máa dùn fún àjọ̀dún ìtúnu àwẹ̀. Àti pé, pé àti ẹ̀gbà ẹwẹ̀ mọ́, ó máa ń jẹ́ kí àjọ̀dún ìtúnu àwẹ̀ dùn gan ni. Pé àti ẹ̀ lè jẹ oríṣiríṣi ní ọ̀sán gan gan, wọ́n á jẹ́ kí inú mi dùn fún àjọ̀dún ìtúnu àwẹ̀. Àjọ̀dún ìgbéyàwó. À! Mo fẹ́ràn ìgbéyàwó gan ni o. Nítorí wípé gbogbo àwọn eré ìtàgé tí wọ́n máa ń ṣe níbí àjọ̀dún ìgbéyàwó wọ̀nyẹn, wọ́n á dùn mí nínú o. Mo máa ń fẹ́ràn kí n rí ìmúra ìyawo, kí n rí wọn tí ń yẹ sí, kí n rí ìmúra ọkọ, kí n rí bó ti ń nọ́wó, kí n wá máa wo ijó wọn lẹ́sẹ̀ wọn tí ń kọrin fún wọn. Inú mi máa ń dùn gan, bí inú wọn bá ṣe ń dùn, inú mi sì máa ń dùn. Mo máa ń fẹ́ràn n ìgbéyàwó gan ni. Àjọ̀dún ìsọmọlórúkọ. Èmi ò lọ sọmọ lórúkọ tó dùn kankan rí. Lopọ̀ ìgbà ló máa ń jẹ́ pé àwọn ará ifá ló máa ń ṣe sọmọ lórúkọ. Tí wọ́n bá ti fọ́mọ lórúkọ, wá àṣìlò kú. Tí wọ́n bá ti ṣe wá àṣìtọ́, ká jẹun ló kú ká rẹ̀ gidi. Ìgbà mìíràn màá tí ẹ máa sùn lórí ibi tí wọ́n jókòó sí. Àmọ́ àjọ̀dún òkú. À! Èmi ò fẹ́ràn àjọ̀dún òkú rárá rárá o. Bó tí ẹ jẹ́ wípé àwọn ará ibi tí mo ti wá máa ń ṣe òkú gan. À! Báwo ni èèyàn ṣe máa máa ṣe àjọ̀dún pé nǹkan kú bó tí ẹ jẹ́ pé á rúgbó ni? À! Kò yẹ kí inú àwọn èèyàn máa dùn. Kò sí nǹkan táa ń pa màlúù sí, táa ń kó lù sí, táa ń wọ aṣọ tuntun sí. Èmi ò fẹ́ràn àjọ̀dún òkú. Àmọ́ nítorí wípé ìgbà mìíràn ó lè jẹ́ ìyàn tó súnmọ́ mi ló kú, tó sì jẹ́ pé tí mi ò bá lọ ojú burúkú lára ṣe òkú mi, màá lọ, àmọ́ inú mi ò ní dùn. Pápọ̀ ìgbà mìíràn kíni ò tí ẹ ní jẹun, ijó ẹ́ tí ẹ ní bá mi ń bẹ̀, nítorí wípé inú mi ò dùn pé ẹni náà kú. Àmọ́ nínú àwọn àjọ̀dún táa ṣe láyé, àjọ̀dún ọjọ́ ìbí mi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ọjọ́ táa bí mi gan ni. Nítorí wípé à! Oṣù táa bí mi jẹ́ oṣù tí Ọlọ́run máa fi ń fún mi ní ìbùkún tó pọ̀. Gbogbo nǹkan mírémiré ló máa ń ṣẹlẹ̀ sí mi ní oṣù táa bí mi. Tó bá wá lọ́jọ́ táa bí mi, nǹkan wa lè máa máa ṣẹlẹ̀ o. Àmọ́ tí a bá ti ń lẹ́nu lé oṣù táa bí mi bẹ́ẹ̀, oríṣiríṣi ni máa ń ṣẹlẹ̀. Torí bẹ́ẹ̀, mo fẹ́ràn ọjọ́ táa bí mi gan ni. Àwọn àjọ̀dún àwọn ẹlẹ́sìn igbàgbọ́. Ìgbà mìíràn wọ́n máa ń dùn ju àjọ̀dún ilé wa yá wa lọ torí oríṣiríṣi ilẹ̀ máa wò lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ohun tí wọ́n ṣe ń ṣe. Ìgbà mìíràn, màá fẹ́ràn ìrẹ́ náà o.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọ̀ mi gan-an ni, tí olóyìnbó ń pè ní caramel. Kò ṣe dúdú, kò sì ṣe pupa, àárín rẹ̀ ló dúró sí. Irú àwọ̀ bẹ́ẹ̀ ni mo ní. Àwọ̀ tó dàbí, ẹ, nǹkan táwọn olóyìnbó ń pè ní ṣokoléètì, tí ó dúdú tán pátápátá, tí ò sì pupa. Àwọ̀ tó dàbí oyin, tó dàbí ṣúgà ta gbé ka ná. Àwọ̀ náà, àh, ó máa ń dára o. Lára àwọn tí wọ́n bá má wọ̀ lọ dáadáa. Ó sì dára gan lára mi. Mo fẹ́ràn àwọ̀ mi gan. Mo sì fẹ́ràn àwọ̀ dúdú náà. Mo fẹ́ràn àwọ̀ dúdú lọ́pọ̀lọpọ̀ torí pé kò sí àwọ̀ tó da ká má parọ́ tó àwọ̀ dúdú o. Àwọn aláwọ̀ dúdú, won mọ nǹkan ti olọ́run ṣe fún wọn. Nítorí pé tí ẹ̀eyàn bá láwọ̀ dúdú, kò kí ń jẹ́ kí ẹ̀eyàn tètè dàrúgbó. Tí ẹ̀eyàn oo bá ti lora rẹ̀, bàṣubàṣu ni kékeré. Àmọ́ àwọn aláwọ̀ funfun, àwọn aláwọ̀ pupa, wọ́n ò kí ń pẹ́ ń di radáradá. Lootó àwọ̀ wọn máa ń tàn, àmo, wọ́n ò pe ń di radáradá. Àti pé èmi ò ti è wá fẹ́ràn ọkùnrin tó bá láwọ̀ pupa. Wọ́n máa ń sábà dàbí obìnrin ni. Èmi ò sì ṣe obìnrin o. Mi ò kí ń ṣe nǹkan ìfẹ́ pẹ̀lú obìnrin. Torí bẹ́ẹ̀ èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àwọ̀ pupa. But, ẹ, ṣùgbọ́n ìyá tó bí mi lọ́mọ aláwọ̀ pupa ni wọ́n. Àwọn wọn o, ṣe ló dàbí mílíìkì. Àwọn wọn sì dàn ganran ganran. Àwọn ló tún jẹ́ kí àwọ̀ pupa kó tún wù mí nítorí pé ìyá tó bí mi lọ́mọ, wọ́n rẹwà gaaani. Pẹ̀lú pé wọ́n tì dàgbà. Àwọn wọn sì dàn síbẹ̀ ni o. Àwọ wọn ò dẹ̀ kọ dán lásán. Ojú wọn rẹwà gaaani. Àh, ìyá tó bí mi lọ́mọ rẹwà gaaán. Torí bẹ́ẹ̀ ni mo se fẹ́ràn àwọ̀n aláwọ̀ pupa. Àti pé ìyá mi ti dàgbà díẹ̀, àmọ́ ìrísí wọn kò máa dàbí ọjọ́ orí wọn o. Ìrísí wọn ò dàbí ọjọ́ orí wọn rárárárá. Nítorí wipé wọn ò fi ara wọn ṣe wàhálà yáma yáma nígbà èwe wọn. Torí náà nígbà mìíràn lọ́pọ̀ ìgbà ó máa ń ṣe mí kí n dàbí ìyá mi. Ẹ̀mí náà rẹwà o. Mo sì fẹ́ràn àwọ̀ mi gan ju àwọ̀ ìyá mi lọ. Àmo ìyá mi rẹwà púpọ̀. Ìyá mi rẹwà púpọ̀. But àwọ̀ tí mo fẹ́ràn jù, òun ni àwọ̀ mi. Nítorí pé lọ́pọ̀ ìgbà àwọn èèyàn tó bá ní irú àwọ̀ tí mo ní, wọ́n máa ń rẹwà. Wọ́n sì máa ń dìwò. Wọ́n máa ń dùn wò lójú. Àwọ wọn ò ko kí ń tàn lásán. Ojú wọn gan máa ń rẹwà lọ́pọ̀ ìgbà. Ara wọn sì máa ń dàbí bí ó yẹ kí ara èèyàn ṣe rí tó máa wù wọ́n lójú lọ́pọ̀ ìgbà. Tọ jẹ́ wípé tí owo bá tẹ ọwọ́ wọn, ṣé láwọ̀ náà ò yóò dàbí oyin? Ṣé ní yóò dàbí ṣúgà ta gbé ka ná? Torí bẹ́ẹ̀, mo fẹ́ràn àwọ̀ mi gan. Àmọ́ àwọ̀ dúdú, hm, àwọ̀ dúdú dára gan-an ni. Àwọ̀ dúdú dára tó dúdú bíi kóóró o ṣin. Hm.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Mi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi o. Kódà hiń fẹ́ràn kí n máa pín oúnjẹ mi pẹ̀lú olólùfẹ́ mi. Àfi tó bá jẹ́ wípé oúnjẹ náà n ò lè jẹ́ tán. Nígbà náà ni ng ó pe àwọn èèyàn kan wá bá mi jẹun. Èmi ò mọ̀ sí ninú àwọn èèyàn tó máa ń pe èèyàn kan wá bá èèyàn jẹun. Nítorí wípé à, tó bá lọ rò wípé lóòótọ́ ni pé mo fẹ́ pè ọ̀ nkọ́, tòò ro wípé mo kàn fẹ́ ṣẹ ọmọlúwàbí ni. Èmi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi o. Mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn oúnjẹ gan-an ni. À! Torí bẹ́ẹ̀ kọ́ mo ṣe tóbi o. Nítorí pé ì ń kúku n jẹum púpọ̀. Àmọ́ kí oúnjẹ dáraa hihh, ki oúnjẹ dáraa. Mo fẹ́ràn rẹ̀ gan-an ni. Èmi e sì ń jẹ Ìjẹ̀kújẹ. Hiń ńjẹ́ oúnjẹ ká kan sáré jẹun ká kan, wá ń kan fi ṣenu. Oúnjẹ ta a máa máa lo bí i wákàtí méjì, mẹ́ta, ọgbọ̀n ìsẹ́jú. Òun lèmí máa ń jẹ o. Mi ò ń jẹ oúnjẹ rádàráda ńtèmi. Torí bẹ́ẹ̀ tí ń bá ṣe wàhálà ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ, èmi ò ní pín ọ́. Àbí tí mo tiẹ̀ wá náwó mi rà, èmi ò ní bá èèyàn pín òun. Kàkà bẹ́ẹ̀, tí ń bá lówó, màá kúkú ra tẹni náà, màá rà á fún. Kí n lè farabalẹ̀ jẹ oúnjẹ mi kí n sì gbádùn rẹ̀ ni kò sí ǹkan mi. Kí n farabalẹ̀ jẹ́, kí n gbádùn rẹ̀. Àmọ́ tó bá wá jẹ́ wípé oúnjẹ náà n ò lè jẹ́ tán, mo wá lè pe àwọn èèyàn. Àbí tó bá ti ẹ̀ sún mi, màá wá sọ wípé ẹ wá jẹun. Èèyàn tó bá fẹ́ jẹ á wá jẹ. Ẹni tí ó bá jẹ́ fẹ́ jẹ, kò ní dàhùn. Eléyìí tó bá kù, tó bá ṣe pé hiń ri èèyàn bá mi jẹ́, màá gbe pamọ́. Lọdẹ bá tún pa mí, màá tún gbé, màá tún jẹ ǹkan mi, àbí? À! Ayé ṣà ti ju kí ǹkan tí ẹ máa ṣòfò dànù. Àti pé à, owó mi mo ṣà fi ṣe oúnjẹ mi ni mo ṣà fi ra. Àmọ́ ìyẹn ò ní kí ń má bá èèyàn pín ǹkan mi o. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo lè fi owó tó kù nínú àpò mi kí n fi ra oúnjẹ fún èèyàn. Kí èmi sì má r'ouńjẹ jẹ. Ìrú èèyàn bẹ́ẹ̀ ni mo jẹ́. Àmọ́ kí n wá kí oúnjẹ náà kó ti wá nwájú mi tán bayi. Kó jù mí máa táná mọ́, kí inú mi máa dùn, kọ́ fún mi máa já ró tó ró tó ró tó kí n wá bá èèyàn pin jẹ, kò nṣe èmi. Èmi kì í ṣe irú ẹni bẹ́ẹ̀ o. Mo fẹ́ràn oúnjẹ gan-an. Kódà mo fẹ́ràn oúnjẹ ju owó lọ nígbà mìíràn tí ń bá ṣà ti jẹun. Tẹ bá ti mọ oúnjẹ tí mo fẹ́ràn, kàkà kó wá jẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, ah! Tí a fi ẹ̀fọ́ sí, tó wá jẹ́ ẹlẹ́mi tó pọ̀ gan-an ni. Èmi ò ní bá èèyàn pín jẹ o. Nítorí àh, kí n tó rí iyán mi gún tán ńkọ́? Àti àwọn wàhálà tí mo fi lọ sọ́jà, tí mo fi lọ ra àwọn ẹ̀mí tó wà nínú ẹ̀fọ́ mi, àti wípé mo mọ́ná dá gan-an ni. Mo sì fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tí mo bá sè. Tó bá jẹ́ wípé èmi ni mo sè é, mo lè bu díẹ̀ fún ẹ kó fi lè mọrú àrà tí mo lè dá. Àmọ́ nígbà mìíràn tó ń jẹ náà bá dùn jù, bí èèyàn bá tiẹ bẹ̀ mi pé ebí ti ń pa'òun láti jẹta, màá kókó jẹ oúnjẹ mi náà, un ó ṣẹ̀ wá wá bí mo ṣe fẹ́ fún ẹni náà lò ń jẹ. Bó ṣe kí n lọ yáwó ni kí n fi fẹún ẹni náà l'òuńjẹ. Àmọ́ pé kí n pín oúnjẹ mi, mi ò ní pín ọ́. Mi ò kí ń pín oúnjẹ mi jẹ fún ẹni kankan. Àfi tó bá wá jẹ́ wípé tí mi o bá fẹún ẹni náà lásìkò ìgbà tó bèèrè bóyá ó lè gba ẹ̀mí rẹ̀ àbí bóyá ìjàǹbá kan kan lè ṣẹlẹ̀ sí ìgbà náà. Nítorí wípé àh, ẹlẹ́yin ju àánú lè mi. Kò sì sí irú oore tí èmi ò lè ṣe fún èèyàn. Ìgbà náà mo wá lè kúkú gbé gbogbo ẹ̀ gan fún un pé à, kúkú jẹ o. Nítorí tí mo bá ràn ẹ̀ lọ́wọ́ ń ṣìń, Ọlọ́run náà yóò rò tì ìyen, yóò ràn mí lọ́wọ́. Torí bẹ́ẹ̀ ni mo ṣe lè ṣerú nkán bẹ́yẹ̀n. Àmọ́ pé kí ǹkan dédé wù yàn ṣùnsùnsùn kí n ni kó wá bá mi jẹun, èmi ò kí ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ́ni náà bá tẹ̀ ẹ sọ pé ẹ̀ ti ń pè wá, màá yà wí fún ẹni náà pé ng ò fẹ́ pè yín ni. So that-- ẹ̀, torí kẹ́ní náà lè bá mọ̀ pé èmi ò pèé o. Kó yáa màá yọ síbí ni.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Máa ń kọ ìròyìn, máa ń kọ ìròyìn gan-an ni. Páápàá jù lọ kí n tí è tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ secondary ni mo ti ń kọ ìròyìn, tó sì jẹ́ wí pé gbogbo rẹ̀ ló wà lórí Íńtánẹ́ẹ̀tì. Torí mo jẹ́ èèyàn kan tó jẹ́ wí pé nǹkan tí mo bá kọ tí o bá ká, inú ìwọ tó kà gan yóò dùn. Torí bẹ́ẹ̀, àti kékeré lèmí ti ń kọ oríṣiríṣi ìròyìn àti ìtàn gan pàápàá. Àti kékeré mo ti ń kọ̀, ìgbà tí mo tú wá wọ ilé ẹ̀kọ́ gíga mo tún wá mu lójoò pàálí. Ìgbà tí mo tú wá ṣetán ní ilé ẹ̀kọ́ gíga tí mo tú wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Láàyè ara mi gan pàápàá máa ń kọ ìròyìn, má sì fi sórí Íńtánẹ́ẹ̀tì. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń rí owó nínú àwọn ìròyìn àbí ìtàn tí mo bá kọ. Ìgbà mìíràn gan, mo ma n kọ ìtàn tí wọ́n fẹ́ lò lórí eré ìtàgé táwọn èèyàn ń wo niṣinyii tí wọn sì ní mọ ẹni tí ó kọ ìtàn rẹ̀. Tó sì jẹ́ wí pé n ò gbúdọ̀ sọ fún ẹni kankan pé mi ni mo kọ. Àmọ́ mo tiẹ̀ sí kọ́kọ́ gba owó mi sápo náà. Lọ́pọ̀ ìgbà náà ò jẹ́ wí pé mo máa ń kọ irú àwọn nǹkan bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ ló jẹ́ kí n lọ ṣe, ẹ́, agbẹjọ́rò. Ẹjọ́ nìkan kọ́ la agbẹjọ́rò máa ń kọ sọ ò. A máa ń kọ ìwé gan-an ni. A máa ń kọ ìwé gan-an ni, àṣìgbúdọ̀ gbọ́ èdè ìwé àti Gẹ̀ẹ́sì dáradára. Nítorí pé nígbà mìíràn gan àti è kí ń lọ ilé ẹjọ́ tó jẹ́ wí pé inú, ẹ́, ibi tí a ti ń ṣiṣẹ́ la máa wà. Táa ti máa máa kọ oríṣiríṣi ta máa fi ránṣẹ́ sí ilé ẹjọ́. Ìgbà mìíràn dẹ́ ní, ẹ́, a máa máa kọ oríṣiríṣi lẹ́tà tàbí agreement láàárín èèyàn méjì tó sì máa dáa tó jẹ́ wí pé tẹ́ní náà bá ká a máa mọ̀ pé, "àh! Eléyii gbe òfin dání o." Mo sì gbé ọ̀pọ̀lọpọ̀ "kòóyà tẹ́lẹ̀" dání. Torí bẹ́ẹ̀ ló jẹ́ kí n tí è kọ́kọ́ lọ ṣe agbẹjọ́rò tí mi ò fi lọ ṣe àwọn oníròyìn. Nítorí pé èmi ò mọ àwọn bá ṣe ń ka ìròyìn. Lóòótọ́ mo mọ̀ rán sọ ò, àmọ́ kí ẹ̀yàn mọ̀ rán sọ ò yàtọ̀ sí kí àwọn bá ṣe ń ka ìròyìn. Mo mọ bí wọ́n ṣe ń ronú ní ojú ẹsẹ̀. Láàárín àwọn nǹkan tí ó yẹ ká agbẹjọ́rò gidi kó ní nìyẹn, kó sì sọ̀rọ̀ kí í ṣe pé ká kọ̀ máa ró jọ́. Òrò táwọn èèyàn á gbọ́ tí wọ́n á rí ọgbọ́n nù e irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo lè ṣe. Torí bẹ́ẹ̀ ni ò jẹ́ kí n ṣe àwọn oníròyìn. Èmi ò kọ̀ mọ̀ bá ṣe ń ka wurúwurú ni tèmi. Gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ, mo máa rò ó lórí mi, yóò sì lọ gbọ́n nù ni. Mo sì mọ̀ bá ṣe ń kọ ìkan. Mo mọ̀ bí wọ́n ṣe ń kọ ìwé. Kódà tí wọ́n bá gbà mí ní ilé ibi tí a ti ń, ẹ́ẹ́, ṣe òfin, wáa mọ̀ pé wọ́n gbà eyan Gbogbo rẹ̀, gbogbo òfin Nàìjíríà ni mo máa bá wọn kọ̀. Nítorí pé àmọ́yẹ òfin gan tí mo ti kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, nígbà tí wọ́n fi mí ṣe adájọ́ àkọ́kọ́, adájọ́ àgbà àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ mi, mo kọ gbogbo òfin tí àwọn ọmọ ilé ìwé ó máa lò ní ilé ìwé. Mo sì kọ elé yìí tí a máa lò ní ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìwé gan-an ni. Tó jẹ́ wí pé nígbà mìíràn àwọn olùkọ́ wa, nǹkan tí wọ́n fẹ́ kọ táwọn fúnra wọn fẹ́ fi sórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n á tún pè mí pé kí n wá bá wọn wo ó pé ṣe ó dára, tí ó ti ń yanjú, tí ó sì bà wọ́n wò, tí wọ́n sì fi sórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni mo mọ ìròyìn kọ tó. Torí bẹ́ẹ̀ ìròyìn nìkan kọ́ ni mo ń kọ. Mo kọ oríṣiríṣi, ẹ́, táwọn èèyàn ń kà, táwọn èèyàn á kà tí wá tún kà fún ìdanwọ́ gan. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń kọ. Ti won a kà tí wa kọ́ ọgbọ́n nínú ẹ̀, tí wọ́n á kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Ìyẹn, though, pàápàá tó'lùkọ́ mi gan o fi kọ́ ọmo ní ilé ẹ̀kọ́. Rú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń kọ. Yàtọ̀ sí ìròyìn, mo máa ń kọ ìròyìn dáadáa ní ibi iṣẹ́ mi.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Ah, èmi ò fẹ́ràn kí ń máa gé irun mi, torí pé, ṣé mọ wípé lára ẹwà ọmọbìnrin, òun ni kí ó ṣe irun rẹ̀ kí ó di. Àmọ́, ìgbà kan wà rí tí mo máa ń gé irun mi. Nígbà náà lọ́hùn, mo sì wà ní ilé ìwé sẹ́kọ́ńdírì. Ìgbà náà, ìyá mi, wọn kúkú mọ bí wọ́n ṣe ń ṣe irun, torí náà wọn ò sì fẹ́ máa ṣe wàhálà, máa gbó ọmọ kiri ibi tí wọ́n ti ń ṣe irun. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gé irun mi. Ó ti ẹ̀ tun wá ní ìgbà kan tó ṣe wípé, abẹ òun ni wọ́n fi ń gé irun wa, torí pé, à, wọn ò ní sanwó. Wọn ò ní ní láti sanwó láti lọ máa gé irun. Àmọ́, nígbà tí mo kúrò ní ilé ẹ̀kọ́ gíga ni mo gba òmìnira tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe irun mi. Àti ìgbà náà tí irun kékeré bá yọ lórí mi, ó máa ń ka mi lára, torí, ah, ó ti pẹ́ tí mo ti fẹ́ máa ṣe irun mi gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. Àmọ́ tí mi ò ri irun mi ṣe, èmi ò ń gé irun. Àmọ́ lẹ́nu jo mẹ́ta yìí okan wa ṣe mí bíi kí n ti ẹ́ gé irun mi, torí wípé oríṣiríṣi ara òun làwọn obìnrin ti e wá n fi irun gígé ṣe ń sìn. Àti wípé ọkọ mi nìkan náà ló ń wo orí mi, tí bá sì fi dá àwọn ara aláraba dà, yóò mọ̀ wu ṣùgbọ́n ṣá, tí n bá gé irun náà tán, ṣé òun ò kábàámọ̀ rẹ̀? Ó ní ò tí ì jẹ́ kí ń gé irun mi. Ó ti ẹ̀ ní ìgbà kan tí irun mi já, ó já gan-an ni. Fún odídi ọdún kan ni irun mi ń já léraléra. Ọun ò mọ ohun tó ṣẹlẹ̀. Mo sì jẹ́ èèyàn kan tó ní irun gan-- irun mi gùn gan. Ó sì pọ̀ ó kì í sí inú. Àmọ́ irun yẹn já. Pápá jù lọ ó já níwájú gidi débi wípé wọ́n fẹ́ lè máa pè mi láparí. Ìgbà náà lọ́hun ò ṣe mí bíi kí n gé irun mi. Àmọ́ tí ń bá tun wá lọ síbi tí moti fẹ́ ṣe irun, àwọn tó fẹ́ ṣe irun bí i tèmi, wọ́n á tun wá máa sọ wípé, "à, irun ló pọ̀ tó èyí." Èmi á sì máa wò pé níbo ni irun wà, irun tó ti já. Àwọn a máa sọ pé káwọn ti ẹ̀ wá rí rú elyi pèsẹ́ inú àwọn ònídún. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irun mi já, àmọ́ irun ṣì kù ni mi ò ṣe gé irun mi nígbà náà tí mo sì wà ń fi irun mi ṣoge. Àmọ́ nísìnyí irun mi tun ti gùn si, ó dẹ̀ ti gùn sí n wájú, ṣùgbọ́n kò tí ì gùn tó ìgbà tí irun mi ò já rára. Mo sì mọ̀ pé yóò máa gùn sí ni. Mo ti ń lo oríṣiríṣi àwọn nǹkan tí ò ní jẹ́ kí irun mi ó máa já mọ́. Mi ò dẹ̀ lo nǹkan tí ò da fún ìsàlẹ̀ orí mi àbí tí ò da fún irun mi. Gbogbo ìgbà ni mo máa ń fi, ẹ́, ẹ́, òróró irun ni mo máa fi ń pa irun mi kó lè máa dán kí ó sì lè máa gùn sí. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo ní irun tó le gan-an ni. Kó tọ́ di ìgbà tí mo fi ọṣẹ sí irun mi, à, irun mi tí wọ́n bá gé, wọ́n á máa fi fọ abọ́ o. Irun mi a fi bí ìkànkàn. Irun mi le gan-an ni tó sì wà tó wá jẹ́ lára nǹkan tó máa ń dákún orí fífọ́ mi. Mo sì fẹ́ ṣoge nígbà náà. Mo fẹ́ dáhùn sí, mo fẹ́ ṣe irun mi. Àmọ́ ìgbà tí ó yá tí gbogbo ayé tí ń bú mi pé kí n lọ gé, pe orí i mi ò ṣe irun, tí mo ṣe lọ fi ọṣẹ sí irun mi nu látìgbà náà ni orí ò ti fọ́ mi mọ́ bí i tí tẹ́lẹ̀, tí orí mi sì ní ìsinmi tí mo wá ń ṣe irun oríṣiríṣi alára máa dà. Bo ti le jẹ wípé mo máa ń bo orí mi o. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà mo sì máa ń ṣe irun ìgbàlódé ni mo máa ń ṣe. Irun tí wọ́n bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó bá rẹwà lọ.

Ṣé o máa ń fi ìpara sára? Oríṣiríṣi ìpara ni mo máa ń fi sí ara mi. Mo ní ìpara ti gbogbo ara. Mo ní oríṣiríṣi ìpara fún ojú lọ́tọ̀. Ó ní ìkan tí mo máa ń kọ́kọ́ fi ń fọ ojú mi. Tí n bá ti fi fọ́, màá ṣàn dànù. Ó tún wá ní ìkan tí mo wá máa fi lé e bí i omi ni tí màá fi nu gbogbo ìdọ̀tí tó bá só kùn s'ójú mi kúrò. Ó tún wá ní ìkan tí ó jẹ́ pé lẹ́yìn ìgbà tí n bá nù tán tó ju mi bá gbẹ, ìyẹn náà màá wá fi pa ojú mi. A wá jẹ́ kó ojú mi máa dán. Lẹ́yìn ìgbà tí n bá lo ìyẹn, ó tún wá ní ìkan tí màá wá fi pa ojú tó jẹ́ ìpara ojú gan-gan-gan. Lẹ́yìn ìgbà tí n bá tún wá lo ìyẹn tán, ó tún wá ní ìkan tí màá wá fi ṣojú lọ́pọ̀ ìgbà tí n bá fẹ́ jáde tó jẹ́ wí pé òórùn máa tàn sí mi lójú. Ìyẹn kò kí ń jẹ́ kí òórùn bá ojú èèyàn jẹ́ ni. Kò ń jẹ́ kí ẹ̀yàn dúdú. Bí èèyàn bá ṣe jáde sórun náà lá ṣe padà. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lo ìyẹn àti pé kí gbogbo nǹkan tí mo lè kó lè baà ṣiṣẹ́ dáadáa. Lára àwọn nǹkan tí eléyìí tí n máa ń fi ṣojú ṣe gbẹ̀yìn nìyẹn tó máa ń ṣe nì yẹn. Lẹ́yìn tí n bá pa ojú mi tán, mo wá tún wá ní ìpara ara tí màá fi pa gbogbo ara mi láti òkè dé ilẹ̀ yàtọ̀ sí ojú mi ṣá. Tí nbá ti wá lo ìyẹn tán, mo tún ní ìpara ọwọ́ lọ́tọ̀ tí màá fi pa ọwọ́, tí màá fi pa ẹsẹ̀ kí ọwọ́ mi ó lè rọ̀, kí ẹsẹ̀ mi náà lèé rọ̀. Lẹ́yìn ìgbà tí nbá tún wá lo ìyẹn tán, mo tún wá ní òróró tí mo tún wá máa fi ń pa ara kí gbogbo ara mi lè máa dán. Màá tún wá fi òróró ara màá fi pa ara. Tí n bá tún wá lo ìyẹn tán, màá wá lo ìpara orí. Màá wá fi pa orí mi. Gbogbo àwọn ìpara wọ̀nyí òun ló máa jẹ́ k'áwọ̀ mi máa tàn. Ó jẹ́ káwọ̀ mi máa dán àti pé gbogbo ibi tó bá máa wà ń nú òórùn tí n bá jáde, òun ni mo máa ń fi, òun ìpara kan fi ń pa. Ìpara yẹn tí nbá ti fi pa ibi tó bá máa wà nínú òórùn yẹn kò ní jẹ́ kí òórùn kó lè kan ojú ibi tí mo fi pa. Ara mi a sì máa dán bí mo ṣe ń jáde. Tí n bá tiẹ̀ tú wá para tán láàárọ̀, tó bá di ọ̀sán tí mo bá tún ṣanra, màá tún fi òróró ara, màá tún fi pa ara mi. Màá fi ìpara ojú, màá fi sí ojú mi. Tó bá tún wá di alẹ́, gbogbo nǹkan tí mo fi para ní àárọ̀ pátà dórí ti olóòórùn. Nítorí wípé òun tún máa wá ṣiṣẹ́ ní ojú mi. Torí kò sí bí òórùn náà ò ṣe ni kan ara, àmọ́ tó èèyàn bá tutù lòó lálẹ́ kó tó sùn, ìgbà yẹn ló máa ṣiṣẹ́ jù. Àti pé alẹ́ náà ni ọ̀para máa ń ṣiṣẹ́ jù. Àgàgà tóo bá lòó kóo tó sùn, tó bá ti wẹ̀ tán, tí gbogbo ara ẹ tó mọ́ ṣákáṣáká tí mi ṣe máa ń pa ara mi nù o. Tí n bá tún wá jí, ó tún wá ní, eh, nǹkan tí mo tún wá máa fi ń gbo ojú mi bí i ọṣẹ tó ní iyọ̀ àbí ṣúgà tí màá fi gbo ojú mi. Lẹ́yìn ìgbà tí bá gbo ojú mi tán, ó tún wá ní eléyìí tí mo máa ń fi sí kànkàn mi tí mo máa ń fi fọ ara mi. Tí n bá fi fọ ara mi tán, ara mi máa dàbí ara ọmọ tuntun nígbà tí n bá jáde nínú balùwẹ̀ kí n tó ṣẹ̀ẹ̀ tú wá lo gbogbo àwọn ìpara tí mo máa ń fi ń para ara mi. Àwọn nǹkan tí àwọn èèyàn mí ò mọ̀ ni. Èmi ò sí kí n lo ìpara kípara o. Àwọn ìpara tí àwọn dókítà tí wọ́n mọ̀ nípa àwọ̀ ara èèyàn tí wọ́n sọ pé kí èyàn ó lò, òun lèmí máa ń lò. Bó ti ẹ̀ wọ́n, màá tú owó mi jọ, ká kábẹ̀. Iǹkùkù ní pa ara rárá. Bó wọ́n máa tú owó mi jọ, màá fi ra àwọn ìpara náà. Nítorí wípé ṣé ẹ rí àwọ̀ yìí kò ní dá kí ẹ̀yàn fi ìpara rádaràda bàjẹ́ o. Kò.

Ṣé o máa ń lo oògùn lójoojúmọ́? Nítorí ipò tí mo wà ipá, bọ̀ ní ọjọ́ tí mo wà, ojoojúmọ́ náà ló yẹ kí ń máa lo oògùn. Ó ní àwọn oògùn kan tí àwọn dókítà tí wọ́n sọ pé kí n mú àlù. Àmọ́ lẹ́ẹ̀kan kan, mo máa ń gbàgbé láti lò wọ́n. Lónìí, bayi mo tuntun rántí, àwọn oògùn wonyi náà a máa ṣa-- a máa ma ṣara lórí. Yàtọ̀ sí ara mi gan-an, ara tó ń fúlù tí ń bẹ nù. Ó máa ń ṣe wọ́n ní ara, ó máa ń ṣara wọn lórí gan-an ni. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rántí lò ń gbà mí. Ṣùgbọ́n, ó ń ṣe èèyàn kan tó fẹ́ràn láti máa lo oògùn jare a. Mo fẹ́ràn kí n gbá abẹ́rẹ́ ju kí n lo oògùn lọ. Oògùn jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí ẹnu mi korò gan-an, tó sì jẹ́ wípé kí n lá ṣúgà, ẹnu náà yóò sì korò síbẹ̀ ni. Àwọn-- nítorí ìlera onírunú mi, ni mo ṣe máa ń gbìyànjú láti lo àwọn oògùn mi. Oògùn náà ò tún wá kí ń ṣe ẹ̀yọ̀ kan kì í ṣe méjì. Oríṣiríṣi oògùn náà ni, ni eeyan òun máa ń lò bi a'láàárẹ̀ lójoojúmọ́. Nítorí bẹ́ẹ̀, mo ṣe máa ń gun mu oògùn lójoojúmọ́ o. Kì í ṣe wípé bóyá mo ní àìlera kan. Mi ò kúkú ní àìlera kankan rárá. Àmọ́ nítorí ipò tí mo wà, nígbà míì náà, mo tún máa ń lo oògùn, ẹ́, ọgbẹ́ inú. Nítorí pé ipò tí mo wà, ó ti dá ọgbẹ́ inú sílẹ̀ fún mi. Nígbà mìíràn, inú náà yóò mú mi, bó lẹ́ẹ̀kan ti bá ti lo oògùn náà, yóò sì rọ̀ mí. Mi ò wà kí n lo àwọn oògùn rádaràda o. Èmi ò sì kí ń lo oògùn tí màá lọ rà fún ara mi láìsí dókítà tó ní pé kí n rà. Mo gbúdọ̀ gba-- mo gbúdọ̀ lọ sí ọ̀dọ̀ dókítà kí wọ́n sọrú oògùn tí mo máa rà àti bí màá ṣe lọ kí n tó lọ ra oògùn. Èmi ò sì kí ń ra oògùn tí, tí àsìkò rẹ̀ ti lọ. Oògùn, mo máa ń wo, ẹ́, oògùn òun dáadáa kí n tó rà. Mi ò sì kí ń lo oògùn tí ò dá. Mi ò ń rà oògùn bẹ́ẹ̀bẹ́ẹ̀ pé ṣèbí kó ṣáà ti ṣiṣẹ́, iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe. Nítorí wípé nínú àwọn oògùn wonyi, àwọn kan tún dà ju àwọn kan lọ o. So mi kì í, mi ò lè lo oògùn bẹ́ẹ̀bẹ́ẹ̀. Oògùn ilé tó bá ti dà jù, òun ni mo máa rà. À! Nítorí pé, n, ìlera mi maá jọ mí lójú gan-an. À! Alaafia mi jọ mí lójú gan-an. Ó ti yẹ kó sì jọ gbogbo ènìyàn lójú náà ni ẹ́. Nítorí èdí yìí, fún ìgbà tí mo wà ẹ́, mo sì ń lo oògùn. Àmọ́ ìgbà tó bá yá, nítorí pé àsìkò díẹ̀ náà ò dúró kù, mi ò ní lo oògùn kankan mọ́. Yàtọ̀ sí tí mo bá ní àìlera kankan tí mi ò sì rò pé mo máa ní tí mi ò sì ní ní lágbára Ọlọ́run. Àmọ́, ko wà sí iru ailera náà tí ò yẹ kó sí abẹ́rẹ́ rẹ̀ tí mo kọ́lé gbà. Nítorí wípé, à! Ikọ́ ń dùn mí, mo sì mọ ǹkan mú mọ́ra gan-an ni. Ìyá mi ló fi abẹ́rẹ́ gbígbà fi kọ mí. Àmo ṣe rí oògùn tí bá tí ẹ lo oògùn, ó máa ń ṣe mí bí i kí ń bí inu. Kí wá làǹfààní oògùn ta lò ta bi, tó tùn bá ẹnu ẹni jẹ́, tó bá ẹnu ẹni jẹ́, tí ò dùn jẹ́ kí ẹ̀yàn rí oúnjẹ jẹ́. À! Nítorí bẹ́ẹ̀ ni mi ò ṣe fẹ́ ràn oògùn mìíràn. Àmọ́ kí ni ó ń ṣe kí mo fẹ́ bọ o'loun fa? Nísìnyí, èmi ò lè gba abẹ́rẹ́ àwọn oògùn wonyi. Mo gbúdọ̀ máa lò ó ni. Nítorí pé ṣé mo lè máa gba abẹ́rẹ́ lójoojúmọ́ sáá, kídìó máa bá jẹ ẹ́? Nítorí bẹ́ẹ̀ ni o, mo ṣe ń fi ara dà. Ìgbà mélòó náà ló kù hàn. Árá, àwọn ǹkan tí abiamọ́ máa ń ṣe inú. Kí ni èèyàn á fẹ́ bọ́ O'olun fa? Bọ́ O'oluǹ ṣe kúkú dá wa nìyẹn o. Bọ́ làǹṣe dá wa nìyẹn. Oògùn, oògùn tó bá dùn gan-an, mi ò fẹ́ lò. Ka má tọ vá sọ pé èyí tó korò. Àbí èyí tí yóò di ẹ́ ní, tí yóò dùn, tí yóò korò.

Báwo ni ìbásepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbásepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi, ìbásepọ̀ tí o ye ki o wà láàrin olórí ìṣe àti òṣìṣẹ́ náà, ni ó wà láàrin wa kò sí. Irú ìbásepọ̀ mìíràn tí mo fẹ́ máa ní pẹ̀lú olórí ìṣe àti pé nígbà mìíràn tí ìbásepọ̀ bá ti pọ̀ jù láàrin olórí ìṣe àti osiṣe, wàhálà ni máa ń wọ̀. Pẹ̀lú wípé, ṣé ẹ̀ mọ̀ pé ìdánwòlé ni? Àwọn èèyàn ò sì kí ń pẹ́ rí, kí a má sọ. Àmọ́ ìbásepọ̀ gidi ló wà láàrin wa. Olórí ìṣe mi jẹ́ èèyàn kan tó jẹ, tó ní ìwà pẹ̀lẹ́ tó sì mọ bí wọ́n ṣe ń bá èèyàn dù. Torí náà gbogbo àwa òṣìṣẹ́ la fẹ́ràn olórí ìṣe mi. Gbogbo wa la fẹ́ràn rẹ̀, a sì máa ń fọkàn gbàdúrà fún. Bí èèyàn bá ń ṣe dáadáa, a máa sọ. Nígbà tí ẹ̀ fọkàn gbàdúrà, ẹlẹ́dàá wa gan-an yóò gbàdúrà fún. Torí pé olórí ìṣe mi wọ́pọ̀ nínú àwọn olórí ìṣe. Ó jẹ́ olórí ìṣe gidi tí ó ń fẹ́ ìlọsíwájú àwọn òṣìṣẹ́ wọn. Wọn ò sì ń fi ọwọ́ ọlá fi gbá awọn òṣìṣẹ́ lójú àti pé àwọn gan-an ló máa ń gbà wá nímọ̀ran kí a ṣe nǹkan tó dára fún ìgbéga wa. Wọn sì ń sọ òwo dáadáa. Kódà nígbà mìíràn wọ́n máa bù yan lówó ní owó tó tó owó oṣù wọn tí wọ́n ti ń san tẹ́lẹ̀. Torí bẹ́ẹ̀, bóyá nítorí náà ni Ọlọ́run fi bùkún wọn tí wọ́n sì máa ń rí iṣẹ́ tó pọ̀. Ó jẹ́ wípé ọ̀dọ̀ wọn náà ni gbogbo èèyàn tí máa ń gbé iṣẹ́ wá, àbí? Bi Olorun náà sì ṣe bùkún wa, bùkún wọn, wọ́n sì bùkún àwa náà nìyẹn. Torí pé bí owó oṣù wa bá tẹ̀ síléye, ó tẹ̀lé wípé kò sí irú iṣẹ́ tí a fẹ́ ṣe kí owó oṣù wa náà la máa gbà. Nígbà mìíràn, tí àwọn tó gbé iṣẹ́ wá tan wa wá, a máa ń gbiyànjú láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Nítorí pé kì í ṣe àwọn èèyàn kékeré ni olórí ìṣe mi bá ń ṣiṣẹ́ o. Àwọn èèyàn jàǹkọjàǹkọ ní orílẹ̀ èdè Nàìjíríà. Ó jẹ́ wípé bí o bá ti lè ní bí o ṣe fẹ́ máa bá wọn sọ̀rọ̀, tó sì mọ bí o ṣe fẹ́ lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dáadáa, tíẹ̀ ti dá ni iyan. Ẹ̀lò omi gan-an níbi títí ẹ dá dé, kò nílò láti máa wá ise kankan kiri mọ́. Àwọn èèyàn kan wà bẹ́ẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni olórí ìṣe mi máa ń bá ṣiṣẹ́. Torí náà kò ti è wá jẹ́ kí èèyàn lè fi iṣẹ́ náà sílẹ̀. Iṣẹ́ tí ò níyàn rárá. Ó jẹ́ wípé ìgbà tó bá yẹ kí èèyàn dé ibi iṣẹ́ náà ni wọ́n ní kí èèyàn wá. Ìgbà tó bá sì yẹ kí èèyàn tẹ̀tí kúrò níbi iṣẹ́, a ti ní kí èèyàn lọ. Wọn ò fi iṣẹ́ ni yan lárá. Bí èèyàn si ṣe ń ṣiṣẹ́ náà ni èèyàn mọ iṣẹ́ náà sì. Kódà wọ́n tiẹ̀ tù wá fi àwọn ètò kan sílẹ̀. Ètò bí èèyàn ṣe máa mọ iṣẹ́ tí èèyàn ń ṣe, tí ó fi máa mọ̀ sí i. Tó jẹ́ wípé bí èèyàn bá lọ ṣiṣẹ́ ní àwọn ibòmíràn, ipò tó tún ga jù ipò tí èèyàn wà tẹ́lẹ̀ lọ, òun ni èèyàn tún máa wà. Irú àwọn ètò tólórí ìṣe mi fi sílẹ̀ nìyẹn. Torí bẹ́ẹ̀ à, kò sí ẹni tí ó ní ìbásepọ̀ gidi pẹ̀lú olórí ìṣe mi. Bó ti ẹ mọ olórí ìṣe mi gan-an, tie ti kọ́kọ́ dá ná. Ìkàn tó wá sọ wípé ó ti e tù wá jẹ́ òṣìṣẹ́. Kò sí èèyàn tí ó fẹ́ ní ìbásepọ̀ gidi ò. Ó sì jẹ́ ẹ̀yàn kan tó kó èèyàn mọ́ ara. À, wọ́n kó èèyàn mọ́ ara gan-an ni wọ́n sì máa ń fi ìwà pẹ̀lẹ́ ni wọ́n fi ń bá èèyàn dù. Wọn ò sì sọ wípé torí pé èèyàn jẹ́ òṣìṣẹ́, kí wọ́n máa sọ̀rọ̀ sí èèyàn ṣàkàṣàkà pẹ̀lú, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi ń bá èèyàn dù. Kò sí iṣẹ́ tí mo fẹ́ fi í lẹ̀ nígbà kankan o. Torí pé iṣẹ́ tó bá ti pé ni kíni èèyàn fẹ́ fi í lẹ̀ fún?

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ri? Bẹ́ẹ̀ni o, mo ti rìnàjò lọ sí ìlú mìíràn rí. Ní ìgbà tí, ehn, mò ń ṣe àgùnbánirọ̀, mo lọ sí ìlú Kano láti, ehn, Ibadan tí mo wà. Mi ò sí fi, hmm, mi ò si gun ọkọ̀ bàálù lọ sí ìlú Kano yìí o. Ọkọ̀ orí pópónà, oun ni mo gbé. Odidi ọjọ́ kan lafirìn ìrìn yìí, mo gbéra ní ìrọ̀lẹ́ ọ̀sán ọjọ́ kejì àbí ìrọ̀lẹ́ gan, ni mo tó dé Kano. Èyí ni ẹ jẹ́ ìgbà ele kejì tí mo máa lọ sí ìlú Kano. Ìrìnàjò yìí, hm, ó jẹ́ eléyii tó jẹ́ wípé ko rọrùn fún mi rárárárá. À! Lójú ọ̀nà ni, mo tìn wo pé, "À! Kí ló wá mú mi ti mo fi ro wípé kin rìnrìn àjò báyìí? Kí n mọ̀ kí n jókòó mi jee sílé." Àì tíè ò rí ibi gidi tọ̀ sí. Ó bájẹ́ kí n kó ààrùn. Ìgbà tí mo tó dé lé, mo tó mọ̀ pé mo ti kó ààrùn yìí. Ko to di pé mo lọ ra òògùn tí mo máa lò. Ní gbogbo bà n ṣẹ́ rìn rìn àjò yìí, mi ò kúkú mú owó gidi dání tí mò fẹ́ fi jẹun. Ìjẹkújẹ náà ni mò ń rà jẹ lọ́nà fún odindi ọjọ́ kan. Hmm, ebí pa mí. Mo tún wá jẹ. Ó ní ǹkan kan tí mo jẹ tó n jẹ́ kí àyà máa ta mí, tí kùn náà ń dùn mí. Ko tó di wípé ẹnìkan nínú ọkọ̀ yẹn, ọkọ̀ náà tó wá sọ fún mi pé kí n ra ọsàn, ti bá mu ọsàn, kí ǹkan tó ń ṣe mí á lọ. Mo wá ra ọsàn, mo mu ọsàn yìí, ǹkan tó ń ṣe mí náà dé lò. Ìgbà tí mo dé ibi tí mò ń lọ ní ìlú Kano, mo tún ní láti tún dúró, dúró, dúró, dúró. Ko tọ di wípé ẹni tí mo lọ bá, ló tó wá bá mi. Nínú ọ̀ràn ni mo sì wà. Ibi tí mo wà o dára rárárá. Hmm. Mo yá tètè rà bísíkítì jẹ pẹ̀lú omi inú ike. Amo bísíkítì yìí ò ràn mí. Ìgbà tí mo wá dé ọ̀dọ̀ ẹni tí mò fẹ́ lọ bá, ìgbà náà ni ara mi tó balẹ̀. Èyí tí mo ti wà nínú irìn àjò fún odindi ọjọ́ kan. Ìgbà tí mo tun délé, lọ́dọ̀ ẹni tí mo lọ bá, mi ò tún tètè jẹun. Hmm. Ṣé ni ó ru, òrukù gba ooru Kano? Ó ní mo tún wá lọ. Ooru yẹn pọ̀ gan-an. Gbogbo ibi ló gbóná. Ara mi ò, kò, kò ṣe dáadáa nítorí ooru náà. Kò sì sí atẹ́gùn gidi ibi tí mo lọ. Àmọ́ ṣá, mi ò kúkú kàbàámọ̀ pé mo lọ ìlú Kano. Bo tilẹ̀ jẹ́ pé àtilọ́ mi. Mi ò fẹ́ràn gbogbo ǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe lọ. Àmọ́ ìgbà tí mo dé bẹ̀, ṣe ló dà bi pé kí ń máa padà sílé ni. Ṣùgbọ́n, hmm, ooru Kano kò da fún àgọ́ ara mi. Ṣé ni mo dúdú raúráú. Ìgbà tí mo tó dé lé, mo tún ṣẹ̀lọ́ ń tú ara mi ṣe tí gbogbo èèyàn á ń bi mí pé kí ló ṣe mí. Ọ̀pọ̀ ènìyàn ni ò kúkú mọ̀ wípé ìlú Kano ni mo gbà lọ.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Kò kuku sakókó ínú ọjọ́ tí mi ò fẹ́ràn. Tó bá ṣe àárọ̀ kùtùkùtù ni. Àárọ̀ kùtùkùtù kò kí ń sí orun, kò sí orun tó fẹ́ máa tà yàn lára. Gbogbo igi atùtù, yiniyini. Mo fẹ́ràn àárọ̀ kùtùkùtù gan. Àmọ́, ṣẹ o mọ̀ pé àárọ̀ kùtùkùtù náà tó bá bọ́ sí àárín ọ̀sẹ̀, ọ̀un na ni eeyan máa ma sáré, "à, mi ò tíì wẹ̀, mi ò tí ì dáná, mi ò tí ì gbá inú ilé, mo ń lọ ibi iṣẹ́." Àwọn nǹkan tí ó kí ń jẹ́ kí èmi fẹ́ràn àárọ̀ kùtùkùtù ń gbà mí náà. Nígbà mìíràn ni, àmọ́ tó bá jẹ́ ìparí ọ̀sẹ̀, mo máa fẹ́ràn àárọ̀ kùtùkùtù gan nítorí wípé mo máa ma sùn ní àárọ̀. Gbogbo orun tí mi ò ribsùn láàárín ọ̀sẹ̀, àárọ̀ kùtùkùtù ìparí ọ̀sẹ̀ ni mo máa sùn gbogbo ẹ. Ọ̀sán, mo fẹ́ràn ọ̀sán náà. Orun a yọ nǹkan tí èèyàn bá sá, á gbe. Àti wípé bí èèyàn bá dá wà nílé ọ̀sán, kò sẹ́ni kankan tí ó fẹ́ wá ní yan lára. Àwọn èèyàn á ti gba ibi iṣẹ́ lọ. Ẹeyan tí ò bá lọ ibi iṣẹ́ á lọ sí ilé ìwé. Ẹeyan bí ó bá dẹ̀ lọ ilé ìwé á jòkò sínú ilé ẹ̀ nítorí pé kò sẹ́ni tó fẹ́ lọ máa ni lára. Bo tí ẹ wà ínú ilé ẹ lọ́sàn-án gan-an, níwọ̀nba ìgbà táwọn èèyàn bá ti mọn kò sẹ́ni tó fẹ́ wá ní ẹ lára. Èmi sì ni mo fẹ́ràn kí n máa dá wà, kí n wà láyé ara mi. Kẹ́ni kankan máa ni mi lara, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ gan. Alẹ́ wá ń kọ́. Alẹ́ niyan n dé láti ibi iṣẹ́ wá sin mi Tó bá ti jẹun tán, kó bọ́ sórí ibùsùn ni kó sùn. Tó bá sì láwọn àwọn olólùfẹ́ rẹ ní àyíká rẹ̀, alẹ́ náà ni ó ráyè láti bá wọn ṣeré, láti dára yá pẹ̀lú wọ́n. Nígbà náà, gbogbo, ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀ wàhálà ti kúrò lórí rẹ̀. Mo fẹ́ràn alẹ́ gan o àti pé mo fẹ́ràn kí n máa sùn gan. Tí ilẹ̀ bá ti ń ṣú, inú mi ti ń dùn nù nítorí pé àsìkò àti lọ sùn ti ń súnmọ́. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn alẹ́. Òru wá ń kọ́. Mo fẹ́ràn òru gan o nítorí pé láàárín òru, gbogbo nǹkan ló máa dá pírípírí. Ẹyẹ gan, nígbà mìíràn àwọn gan wọn máa di ju àsùn. Kò sí ẹnì kankan tó máa ní ẹ lára. Mo sì fẹ́ràn láti máa kàwé. Ti bàá ń kàwé lóru, kò sí ohun kankan tàbí ǹkan kan tí ó fẹ́ ni mi lára ní àrin òru. Kò sí nǹkan tí mi ò lè máa ṣe láàárín òru. Kódà mo fẹ́ràn láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe láàárín òru kí wàá fi ọ̀sán kan gan táwọn èèyàn ń jí tó ń pariwo kí wàá máa fi sùn. Mo fẹ́ràn rẹ̀ gan. Iyen tí mi ò bá níbi tí mò ń lọ. Mo fẹ́ràn àárín òru gan. Lóòótọ́, àárín òru, àwọn èèyàn máa ń bẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń bẹ̀rù pé ilẹ̀ ti ṣú, oríṣiríṣi ẹ̀mikẹmi ni ó máa ma rìn ki Kò sí ẹlẹyi tó kan ẹ̀mí o. Níwọ̀nba ìgbà tí ń bá ṣá tí ń gbàdúrà si lọ́run mi, to dẹ́ ń gbàdúrà, kò sí nǹkan tí ẹnì kankan fẹ́ fi ṣe. Àti pé àárín òru náà làdúrà máa ń gbà jù. Tó bá jí láàárín òru lẹ́yìn ago kan tí mo gbé ìtẹ́ mi àti àgé àlùàlá mi tí ba joko tí mo kírun, ti mo gbàdúrà sọ lọ́run mi lọpọ̀ igba lọkàn mi máa ń bálẹ̀ wípé Ọlọ́run yóò gbàdúrà mi nítorí pé àárín òru yẹn náà làdúrà máa ń gbà jù. Kò sí ọjọ́ tí mi ò fẹ́ràn, àmọ́ àsìkò wo gan ni mo fẹ́ràn jù. Àárín òru náà ni mo fẹ́ràn jù nínú ọjọ́ o torí pé àárín òru yẹn bí mi ò tí è sùn, kò sí ẹni tí ó ń ní mi lára. Bí mo dẹ̀ ń sùn náà, nǹkan tí mo fẹ́ràn náà ni mo ń ṣe, mò ń sùn. Kò sí ẹni tó fẹ́ wá jí mi lóru pé à, iṣẹ́ kan wà, o ní nǹkan kan ta fẹ́ ṣe. Kò sí nǹkan kan tí mo fẹ́ máa fori ro láàárín òru yàtọ̀ sí nǹkan tí ó bá wùn mi kí n fi orí mi rò. Ti mo bá dẹ̀ ń ro, kò sí eeyàn kankan tó fẹ́ ní mi lára. Mo fẹ́ràn àárín òru gan nínú ọjọ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Ó ló jú iwo iyè ìgbà tí mo bá fẹ́ fi dúró de. Tó bá ṣe wí pé fún àkókò díẹ̀ ni, mo lè máa wo amóhùnmáwòrán, tàbí kí máa gbọ́ orin, tàbí kí n lọ ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Bó ṣe pé mi fẹ́ ṣáṣọ ní àbí mo fẹ́ kọ ọ̀bọ, àbí mo tiẹ̀ fẹ́ dáná, màá lọ fi àsìkò yẹn, màá lọ fi ṣẹ́ kúrò. Àmọ́ tó bá ṣe wí pé ó máa gba ọjọ́ kí n tó ṣí-- kí n tó rí nǹkan yẹn, kí n tó rí i ṣe, gbogbo nǹkan tí bá fẹ́ ṣe láyé náà ni màá ṣe tó máa yàtọ̀ sí nǹkan tí mò ń dúró de. Lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ló máa ń dùn òṣù fún àpẹẹrẹ tí a bá ń dúró de kí, ẹ́ẹ́, kí wọ́n fún ọ nísẹ́ tó sì ń dúró fún ọ̀pọ̀lọpọ̀ ọsẹ. Ní àárín ìgbà tí wà á ń dúró yẹn, óò máa gbàdúrà ni o. Ó máa gbàdúrà ni kíkankíkan. Ó tiẹ̀ ní ìgbà kan tí mò ń dúró de esi ìdánwò mi láti ilé ẹ̀kọ́ mi, esi ìdánwò tí yóò jẹ́ kí mọ̀ bóyá, mo máa di agbẹ́jọ́rò ní ọdún tó kọjá. Mo dúró, dúró, dúró. Mo dúró fún odidi ọdún kan tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ ìgbà tí wa tá wa ṣe ìdánwò wa yẹn ó kan yàtọ̀ torí àwọn èèyàn ò kí ń dúró tó bẹ́ẹ̀. Àmọ́ àwa dúró fún odidi ọjọ́ kan, ọ́ ọdún kan, gbogbo ìgbà táa kúkú fín dúró ọ̀kan èèyàn ò bá lẹ. Torí wípé nǹkan tó máa jẹ́ kí, ẹ́, kí èèyàn mọ bí ó yege ni àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fọkàn sí pé, à, ní ọdún yìí o, lágbájá ọmọ lágbájá máa di, ẹ́ẹ́, agbẹ́jọ́rò o. Tí èèyàn ò bá wá lọ yege, kí ni èèyàn fẹ́ sọ fún àwọn òbí rẹ̀? Kí ni èèyàn fẹ́ sọ fún àwọn èèyàn tí wọ́n ti ń fi ọkàn sí pé, "Màá di agbẹ́jọ́rò"? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ní wọ́n tí ń ṣètò kalẹ̀. Tí wọ́n dẹ́ tiẹ tí wá ń wá ṣẹ́ kalẹ̀ gan fún ẹ torí wípé wọ́n ní àwọn iṣẹ́ kan tí wọ́n fẹ́ kó bá wọn ṣe. Bí èèyàn ò bí ìwọ obá wà di agbẹ́jọ́rò ní ọdún náà, oma wà dà bíi pé ò mọ̀ nǹkan tó ń ṣe. Tí ọba wá di ọdún tó padà wá yege, ẹlòmí ò ní fẹ́ fún ẹ níṣẹ́ mọ́. Wọn á ti wá, wọ́n á ti rí ọ gbà pé o ò mọ̀ iṣẹ́ ọhun dáadáa, ò ní jẹ́ kó lege ilẹ̀ kan. Kò jẹ́ ki ọkan àwọn èèyàn bá le oo. Gbogbo àwọn òbí gan tí wọ́n san wọ́, àwọn gan ọkàn wọ́n ò bá le. Àmọ́ láàárín ìgbà náà, mo bẹ̀rẹ̀ sí ń ṣe, mo bẹ̀rẹ̀ sí ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́. Mo lọ kọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń dáná ìlú òkè. Mo kọ́ fún bí i oṣù méjì. Láti mu kúrò níbẹ̀, mo bẹ̀rẹ̀ sí ń wá ṣẹ́, ẹ́ẹ́, iṣẹ́ chef. Kì í ṣe torí owó tí mo máa máa kúkú rí bẹ́ẹ̀, món torí kí n tiẹ lè mọ̀ pé, à, mo ti ṣe iṣẹ́ chef. Àì bá mọ̀, iṣẹ́ gidi lè yọ̀ lọ́jọ́ iwájú kí n wá nílò pé mo ti ṣe rí kí n fi gbà ṣẹ́. Gbogbo ìgbà yẹn náà ni mo lọ sí ilé ibi tí wọ́n ti ń, wọ́n ti ń gbé irin tí a ń pè ní gym. Nítorí wípé àlàáfíà, ó borí ohun gbogbo. Torí àlàáfíà mi náà ló jẹ́ kí màá lọ. Torí pé mo fẹ́ ní àlàáfíà tó péye sí i. Mo sì fẹ́-- mo jẹ́ èèyàn tó lomi lára díẹ̀, mo sì fẹ́ kí omi ara mi kó kúrò díẹ̀. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lo nìgbà náà. Mo lọ fún bí i oṣù mẹ́ta. Kí o to dípé pé mo wá bẹ̀rẹ̀ sí ń lọ sí ibi tí mo ti ń kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń dáná ìlú òkè. Gbogbo ìgbà náà, ọkàn mi ò kúkú bá le àmọ́ mo ní ààyè láti ṣe oríṣiríṣi.